Ṣé mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ? Rárá o. Ṣiṣẹ́ ju wákàtí lọ bí i bó. Láì kìn se ago. Èmi ò kín má ṣiṣẹ́ ju wákàtí lọ o. Lásìkò iṣẹ́ bá wà, màá ṣiṣẹ́. Ti asìkò iṣẹ́ bá sì ti parí, iṣẹ́ tán náà nìyẹn. Nítorí náà èmi ò kí má n ṣiṣẹ́ ju wákàtí lọ.

Àkókò alẹ́ ni mo fẹ́ràn jù nítorí pé alẹ́ a máa da, kò sí ariwo kankan, àwọn ọmọdé á sì máa ṣe eré òṣùpá. Nítorí náà alẹ́ ni mo fẹ́ràn jù, alẹ́ a máa tutù, a máa dá kò ní sí ariwo.